Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kíkọrin lọ́pọ̀lọpọ̀ nítorí pé ní gbogbo ìgbà tí mo bá ń kọrin, inú mi máa dùn, ayọ̀ mi sì máa ń kún. Nítorí ìdí èyìí ni mo ṣe fẹ́ràn láti máa kọrin.